Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà fóònù eléyìí tí mò ń lò lọ́wọ́ yìí, lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti rà á. Tí mo bá sì rí nǹkan mìíràn tí mo rí pé ó jẹ́ nǹkan ọ̀tún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ọ̀tún rẹ̀ tí mo bá rí lórí Íńtánẹ́ẹ̀tì tó wù mí, màá rà á lórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mìíràn gan, oúnjẹ mo máa ń rà á ní orí Íńtánẹ́ẹ̀tì àti nǹkan tí mò ń lò yálà ọmọ, ìyàwó àbí nǹkan tí à ń lò nílé, mo máa ń rà á ní orí Íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá rí eléyi tó dára.

Mo máa ń ṣe ìdúnàádúrà ọjà tí mo fẹ́ rà nípa bí ọjà náà bá ṣe mọ́yàn lórí tó yálà bí ọjà náà bá jẹ́ ọjà tó jẹ́ ọjà kékeré àbí tó sì jẹ́ ọjà ńlá. Tó bá jẹ́ ọjà kékeré gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí títóbi ẹ ṣe tó àbí bí dídára rẹ̀ ṣe tó ni màá ṣe ṣe ìdúnàádúrà lórí rẹ̀. Láì tí pé ó jẹ́ ìdúnàádúrà tí yóò padà jẹ́, tí yóò padà mẹ̀ẹ́ fún mi àbí fún ilé-iṣẹ́ mi. Gẹ́gẹ́ bí mo ti ṣe mọ̀ pé ẹni tó fẹ́ ta ọjà fún mi náà àbí ẹni tá jọ ń ṣe ìdúnàádúrà òun náà ó ṣe ìdúnàádúrà rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí yóò jẹ́ nǹkan tí inú ti e nà ó dùn.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn nígbà tí mo bá ń sùn, nítorí pé mo ṣe ibùsùn mi jẹ́ ibùsùn tó jẹ́ ibùsùn tó ń to ara. So ibùsùn mi sì jẹ́ ibùsùn tí ó wà ní àlàáfíà tó máa ń jẹ́ kí ọrùn mi rọrùn dáradára tí mi ò sì ní ìṣòro kankan nígbà tí mo bá ń sùn. Irú eré yìí ni ìdí pàtàkì tó máa ń jẹ́ kí ó rọrùn fún mi láti sùn.

Mo máa ń ṣe ètò àwọn email mi ní ẹ̀jẹwọ́ lẹ́jẹwọ́. Mo sì ní oríṣiríṣi àpótí tí mo ṣe sí inú email mi. Tí mo ṣe àwọn nǹkan fún foto, mo ṣe àwọn nǹkan fún dọ́kúmẹ́ǹtì, fún àwọn ìwé-ẹ̀rí mi, tí mo sì ṣe àwọn nǹkan fún àwọn ohun koo kan tí mo ti gbà sílẹ̀ tí mo rò pé màá ní, màá sì ní ó ní ìtumọ̀ sí mi ní ọjọ́ iwájú.

Mo fẹ́ràn yíya àwòrán ní ìgbà tí mo bá rí pé ó ṣe pàtàkì àbọ̀ ṣe kòkò kí n ya àwòrán. Nítorí pé àwòrán yíyà ó jẹ́ nǹkan tí mo ti kọ́ nígbà tí a wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tí mo sì ní ọpọlọ yíya àwòrán. Yálà ǹkan ẹlẹ́mi ni àbí kì í ṣe ǹkan ẹlẹ́mi, yálà ǹkan tó ń rìn àbí ǹkan tó dúró, mo máa ń ya àwòrán dáadáa. Táì àwọn èèyàn sì máa ń bẹ̀ mí ní àwòrán ya nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga.

Mo máa ń fọ aṣọ mi nígbà tí aṣọ bá ti dọ̀tí. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo yan ọjọ́ ìsinmi, ọ̀yà bí i ọjọ́ ìsinmi sí ààyò láti fi fọ aṣọ mi. Àjàjà ní ọjọ́ Jímọ̀, màá rí pé mo fọ àwọn aṣọ mi láti dẹ̀ lo ohunkóhun tó máa dí mi lọ́wọ́ fún ọjọ́ Sátidé àti Sọ́ńdè. Fún ìdí èyí, màá rí dájú pé mo fọ aṣọ mi ní ọjọ́ Jímọ̀. Mo fọ gbogbo ẹ̀, màá sì lọ fún àwọn tí a bá mi lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pín oúnjẹ mi. Ajaja kí n pín oúnjẹ mi pẹ̀lú ìyàwó mi torí kí n, pin pín oúnjẹ pẹ̀lú ìyàwó àbí à, pẹ̀lú ọmọ, ó máa ń mú kí ìfẹ́ máa gbòòrò dáradára. Fún ìdí eléyìí, mo máa ń fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn olólùfẹ́ mi yálà ọ̀rẹ́ ni àbí ọmọ àbí ìyàwó, mo máa ń fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú wọn.

Yàrá tí mo fẹ́ràn jù ní ilé mi òun ni yàrá tó jẹ́ yàrá ńlá. Ó sì jẹ́ yàrá kan tí mo fẹ́ràn bí mo ṣe ṣe awọ rẹ̀ àti bẹ́ẹ̀dì tó wà ní orí inú yàrá náà. Yàrá yẹn jẹ́ yàrá tí ó tóbi dára dára, tí ó sì ní fèrèsé bí méjì to jẹ́ pé atẹ́gùn ma ń wọlé dára dára bí mo ṣe fẹ́. Ó sì jẹ́ bẹ́ẹ̀dì tó jẹ́ bẹ́ẹ̀dì àṣẹ ara lóge àti bẹ́ẹ̀dì tó lè mú ara máa ṣe yégéyégé. Ó sì jẹ́ yàrá tí mo yàn láàyò nígbà tí mo bá fẹ́ ṣe eré ìfẹ́ pẹ̀lú ìyàwó mi.

Irú ẹ̀bùn tí mo fẹ́ran fún àwọn ènìyàn jù lọ ni, mo fẹ́ran kí n máa wo irú agede tí ènìyàn yẹn jẹ́. Ìbò ẹ̀bùn tó wù mí jù kí n máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn aago àbí tùràrí. Aago jẹ́ ǹkan kan gbòógì tí mo mọ̀ pé tí mo bá fún ẹ, kò sí ìgbà tí o fẹ́ jáde ti o nílò jáde. Àbí tí mo bá ṣi fún ẹ ní tùràrí náà tó o bá ń jáde, wà á fín tùràrí sára. Nígbà kúùgbà tí o bá sì ń rí i lára rẹ, wà á lè máa rántí mi ní gbogbò ìgbà náà.

Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ. Nígbà tí mo ní ìṣòro àdojúkọ ìkan sí méjì lórí ẹ̀rọ mi, mo bèrè ìrànlọ́wọ́ láti ọwọ́ olùṣètò láti darí mi sí ọ̀nà tí mo fi le ṣe àtúnṣe sí ẹ̀rọ mi.

Mo kẹ́yin sunkún ní bíi ọdún mẹ́ta sẹ́yìn nígbà tí mo ní síi, tí mo, tí bàba bàbá mi kú. Torí bàba bàbá mi ó jẹ́ èèyàn kan tí mo fẹ́ràn dáradára, ó sì jẹ́ èèyàn tó fẹ́ràn mi. Tó jẹ́ pé gbogbo nǹkan tí mo ṣe nílé ayé yìí, mo ṣe é pẹ̀lú ìmọ̀sí bàba bàbá mi ni àti ìfẹ́ rẹ̀. O jẹ́ èèyàn kan náà tó jẹ́ pé mi ò fi ń ṣeré rárá, ọ̀dọ̀ rẹ̀ ni mo sì gbé dágbà. Nígbà tó kú jẹ́ ìgbà tí mo sunkún kẹ́yìn bíi.